Bí, bí a ṣe mọ̀ wípé ayé ìsinyìí tí a wà yìí, ẹ̀rọ ayélujára ni ó ṣe ohun gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà à ń lo ẹ̀rọ alẹ́, ayélujára láti ṣe oríṣiríṣi nǹkan. Ni àsìkò yìí, mò ń fi ẹ̀rọ ayélujára yìí láti ta àwọn ohun ọjà mi. Ni àsìkò yìí, mò ń ta àwọn aṣọ àwọ̀sùn fún àwọn àgbàlagbà. Àwọn aṣọ àwọ̀sùn yìí mo máa ya àwòrán wọn tí wọ́n sí orí ẹ̀rọ ayélujára. Màá sì, màá polówó rẹ̀ fún àwọn tí wọ́n fẹ́. Ẹnikẹni ti o ba fẹ ra ọjà yìí maa sii ti a ba ti se duna dura tan ti o san owo, ma wa palẹ àwọn ọjà na mọ. Màá fi wọ́n rán àwọn ọlọ́kadà tí ó máa ń fi ẹrù jíṣẹ́ fún àwọn tí wọ́n ra. Nítorí náà ẹ̀rọ ayélujára ó ṣe, ó ṣe kókó fún ọjà títà mi èyí tí ó jẹ́ kí ohun gbogbo kí ó máa lọ níwọ́ntúnwọ̀sí ní kó máa lọ déédéé.

Bí ẹ̀rọ ayélujára tí ó ṣe jẹ́ kókó fún àti láti ta ọjà, bẹ́ẹ̀ náà ni ó ṣe kókó láti ra ọjà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mi ò nílò láti kúrò ní ilé mi láti ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo nílò. Nǹkan tí mo ní láti ṣe ni láti lọ sí orí, orí àwọn nǹkan tí à ń pè ní social media bí i àwọn Instagram, Twitter tàbí TikTok, wá ǹkan tí mo fẹ́ rà tàbí lọ sí àwọn ilé ìtajà tí ó wà lórí ẹ̀rọ ayélujára. Ti rí ǹkan tí mo fẹ́ rà, màá, màá ra àwọn nǹkan náà. Tí n bá sì ti yàn wọ́n sínú, sí, ní, sí, láti ibi tí mo ti fẹ́ rà wọ́n, màá sanwó láti orí ẹ̀rọ ayélujára nípa fífi owó ránṣẹ́ láti inú báǹkì mi sí inú àpò ìfowópamọ́ tiwọn. Tí n bá sì ti ṣe eléyìí, ní ìwọnba ọjọ́ kan, ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta wọ́n á fi ọjà mi ránṣẹ́, màá sì gbà á ní àsìkò tí wọ́n bá sọ wípé màá gbà á.

Mo lérò, mo dẹ̀ gbèrò láti gbé àwọn ọjà tuntun jáde ní àìpẹ́ yìí nítorí pé mo ti fi àwọn ọjà tí mo nílò ránṣẹ́ sí àwọn tí wọ́n ń bá mi ṣe wọ́n. Tọ́n bá ti ṣe àwọn ọjà yìí tán tí wọ́n ti pètó rẹ̀ tán, wọ́n á fi wọ́n á bá mi palẹ̀ wọ́n mọ́, wọ́n á fi wọ́n ránṣẹ́ láti, nípa ọkọ̀ ojú omi. Nítorí pé orílẹ̀-èdè mìíràn ni mo ti ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tí mò ń tà yìí, mo sì ń retí wọn. Mò ń retí àwọn ọjà tuntun yìí ní títí ọ̀sẹ̀ tó ń bọ̀, káàṣà níbi ọjọ́ mẹ́wàá sí ìsínyìí. Ní kòpẹ́kọpẹ́, mo, mo ń retí àwọn ọjà tuntun mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìdílé, àwọn ìdílé tí ènìyàn wà tàbí tí ènìyàn ti wá, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ìtọ́jú ìlera tí èeyàn, tí èeyàn ní, tí ó ń ṣe ní àsìkò yìí. Ìdílé ẹni a máa rán ni lọ́wọ́ nípa ríran ni létí láti lo òògùn tí ó yẹ kí eeyàn lò. Tàbí nígbà tí ó bá dàbẹ̀ ni wípé ojú rí bákan tí ara ènìyàn ò yá, wọn a lè, wọn a lè bèèrè pé a kí ló ṣe, è, báwo ni ó ṣe ń ṣe ọ́ sí. Irú ìdílé náà sì lè rán ni lọ́wọ́ láti lọ sí ilé-ìwòsàn tí ó bá yẹ kí èeyàn lọ. Tí èeyàn ò bá sì lọ, wọ́n lè rán ni lọ́wọ́ láti le, láti lo òògùn tó yẹ kí èeyàn lò bóyá bá yàn ra tàbí kí wọ́n mú kí wọ́n rán yàn létí láti lò.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ jùlọ ni àwọn aṣọ tí ó fi àyè gbà mí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Looto obìnrin nimi ṣùgbọ́n mo fẹ́ràn láti maa wo sokoto ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà to ri iru iṣẹ́ ti mo n se iṣẹ́ duna dura iṣẹ́ okoòwò. Ó fi àyè gbà mí láti lè ṣe iṣẹ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ, láti lè rìn, láti lè jafáfá kí n lọ síbi tí mo fẹ́ lọ ní kíákíá. Nítorí náà mo, mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa wọ ṣòkòtò àti aṣọ, aṣọ tí wọ́n ń pè ní top, ẹ̀, tí ó yẹ láti jẹ́ kí atẹ́gùn kí ó fẹ sí mi ní ara dáradára kí n lè ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe.

Oríṣiríṣi oríkì ni ó wà ní ilẹ̀ Yorùbá. Oríkì ìdílé, oríkì olórí jorí yẹn, oríkì ẹnì kọ̀ọ̀kan, oríkì àwọn ọmọ àbí, tọ̀rùn wá bí àwọn ìbejì, bí àwọn òjo, bí àwọn àìná. Nítorí náà, oríkì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọ́n dàgbà ju ni lọ tàbí àwọn àgbàgbà nílé tàbí ní ìdílé ló máa ń fi oríkì, na máa ń kí oríkì àwọn ènìyàn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá sì ń kí àwọn oríkì yìí ni wọ́n ń kí wọn láti jẹ́ kí orí yá, láti mú orí yá, láti mú orí èèyàn wú, láti ki ẹni èèyàn tàbí láti kí wọn pé, ẹ́, láti ìdílé tí wọ́n ti wá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí wọ́n dẹ̀ máa ń sọ ni láti yin irú ẹni bẹ́ẹ̀ tàbí láti yin àwọn ìdílé náà, láti sọ fún wọn nípa ibi tí wọ́n ti wá. Irú àwọn ìbejì, wọ́n máa ń kí wọn láti kí wọn nípa ìyá wọn, ìpàṣẹ ìyá tí wọ́n ti wá, wọ́n máa kí wọn bí wọ́n ṣe jẹ́ méjì tí wọ́n wá sáyé, wọ́n máa kí wọn bí wọ́n ṣe sọ ilé, ilé ìgbà, ẹ́, ilé di onígbáṣọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà oríkì kọ́, ó jẹ́ ohun tí a máa ń sọ láti lè jẹ́ kí orí ẹni tí wọ́n ń sọ sí kí ó wú.

Nítorí mo, nítorí irú iṣẹ́ tí mò ń ṣe, mo nílò láti máa tètè jí ní òwúrọ̀ láti lè múra ibi iṣẹ́ mi láti lè dáná fún ìdílé mi. Nítorí náà mo ṣe, mo ṣètò àkókò ìjí mi sí aago márùn-ún àbọ̀ ní òwúrọ̀. Mo fi i ní orí ẹ̀rọ, ẹm, àmú-- lá-- ní orí ẹ̀rọ fóònù mi ni mo sì ṣe ṣètò agogo ìjí yìí sí agogo márùn-ún àbọ̀ òwúrọ̀ ni mo fi, ẹm, agogo yìí sí ní orí ẹ̀rọ, ẹ, alágbèéká mi kí ó lè tètè jí mi kí n lè ṣe ohun tí mo fẹ́ ṣe ní àsìkò kí n lè tètè kúrò nílé bó ṣọ́nà ibi iṣẹ́ òòjọ́ mi.

Nítorí irú ọjà tí mò ń tà, mo nílò láti máa ṣe ìpolówó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, mà á mú àwọn ọjà mi, mà á ya àwòrán wọn sórí ẹ̀rọ alágbèéká mi, mà á sì fi wọ́n sí orí ẹ̀rọ ayélujára fún àwọn ènìyàn láti rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mi ò bá sì ṣe lẹ́ yìí, mo máa ń fi ẹnu sọ fún àwọn ènìyàn nípa ọjà mi. Mo sì máa ń gbé káàkiri láti ṣe àfihàn rẹ̀ fún àwọn, àwọn tí mo bá pàdé pé irú ọjà báyìí ni mò ń tà, kí wọ́n lè rí bí ó ṣe dára tó jẹ́ ojúlówó sí kí wọ́n lè bá mi rà á. Nitona ti mi o ba se àwòrán re láti gbe lo si orí ayélujára mo ma n gbe lo ba àwọn ènìyàn pàdé àwọn ènìyàn la ti le ri nkan ti mo n ta ki won le bami ra.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àwọn ọmọdé tio yẹ kí wọ́n sùn tí wón kò bá tíì sùn, mo máa ń fi ọ̀rọ̀ tútù tàbí kọ orin tí ó máa ń jẹ́ kí oorun kí ó kùn wọ́n fún wọn tàbí mú ìwé láti kà fún wọn kí wọ́n lè sùn. Tí gbogbo eléyìí kò bá ṣiṣẹ́, mo máa pa iná, máa jẹ́ kí iná kí ó wà ní ìsàlẹ̀ ní, ní, ní kí-- láti jẹ́ kí wọ́n tètè sùn. Nígbà tí wọ́n ò bá sì ń sùn, màá béèrè nǹkan tí wọ́n fẹ́, tó bá ṣe nǹkan tí mo lè ṣe fún wọn, màá ṣe fún wọn. Tió bá de jẹ́ pé nǹkan tí màá, tí màá sọ fún wọn wípé wọ́n máa ṣé, màá ṣe ní ọjọ́ kejì, màá ṣe eléyìí fún wọn, màá ṣèlérí láti ṣe fún wọn ní ọjọ́ kejì. Pàápàá jùlọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí mo máa ń ṣe fún wọn ni wípé màá kọ orin fún wọn, màá de jẹ́ kí wọ́n wẹ̀ kan lè sùn dáradára.

Àkókò àjọ̀dún tí a máa ń rìnrìn àjò ni àkókò Kérésìmesì tàbí àkókò ọdún tuntun. Ní ìgbà yìí, ọ̀pọ̀lọpọ̀ arìnrìn àjò máa ń rìnrìn àjò láti lọ sí ìlú tàbí láti lọ sí ilé láti lọ bá àwọn òbí wọn àti àwọn ẹbí àti ojúlùmọ̀ ṣe àjọ̀dún. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí àwọn arìnrìn àjò tí wọ́n pọ̀ ní ojú ọ̀nà, ọ̀nà a máa dí, nígbà mìíràn ìjàmbá ojú ọkọ̀ á sì máa ṣẹlẹ̀, èyí á sì máa jẹ́ kí ìrìn àjò wákàtí kan kí ó di wákàtí méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin.